Ṣé o máa ń wọ agọ̀ ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ agọ̀ ọwọ́. Agọ̀ ọwọ́ tí mo sì ní tí mò ń wọ̀ lọ́wọ́ báyìí. Casio ni orúkọ ẹ̀. Casio ni, kò wọ́n púpọ̀. Wọ́n kò ṣẹ é, ṣe owó mi gan-an ni mo fi rà wọ́n, bùn mi ni wọ́n fún mi ni Cadio, Casio ni orúkọ rẹ̀. Ago tí mo máa ń wọ. Ó ní àláamu, ó máa ń dún pọnpọnpọn ní òru tí ago méjìlá bá ti lùú.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni ojú mi dára. Ó sì máa ń ríran kedere ní alẹ́ ni tàbí ní ọ̀sán àbí ní òwúrọ̀ kùtù. Ojú mi dára. Ó máa ń ríran kedere nígbà kúgbà. Mo dẹ̀ gbàdúrà pé kí Ọlọ́run Olódùmarè kí ó máa fi ojú jẹ mí níyà, kí ó máa fi àìsàn ojú bá mi ṣe, kó máa fi àìsàn ojú bá mi jà. Nítorí ojú mi sì dára báyìí, ó wúlò kó sì bá mi kalẹ́ dáadáa.